Bí a ti ń wẹ̀ òpe oríṣiríṣi, bí a bá fẹ́ wẹ ìwẹ̀, a á fi ọṣẹ àti omi sí ara, a sì fi kọ̀nkọ̀n gbó ara kí ara ba lè mọ́ tónítóní. Ṣùgbọ́n ní àwọn ìgbà míràn, èyàn kàn lè fi ọṣẹ sí ara pẹ̀lú omi kí ó fi ṣan ọṣẹ kúrò lára. Irú ìwẹ̀ báyìí náà wà.